Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ pọ̀. Gẹ́gẹ́ bí kí òṣìṣẹ́ ó má síṣe rẹ̀ dédé, gẹ́gẹ́ bí kí òṣìṣẹ́ lọ́ra níbi iṣẹ́, gẹ́gẹ́ bí sí kí òṣìṣẹ́ má gbo ni lẹ́nu tí a bá rán iṣẹ́ kan sí kejì. Àwọn ǹkan wọ̀nyí jẹ́ ǹkan tí ó máa ń tàyàn lára níbi iṣẹ́ kí èèyàn má fi iṣẹ́ wọ́lẹ̀

Bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán. Oorun ọ̀sán jẹ́ oorun tí a máa ń sùn láti jẹ́ kí làákàyè wa tún túbọ̀ ji pépé si. Orun ọ̀sán sì jẹ́ ohun tí ó máa ń fa ìdárayá gidi wọn. Mo máa ń sùn ní ọ̀sán ṣùgbọ́n kò n ṣe ní gbogbo ìgbà. Ní ẹ̀ẹ̀kan kan.

N kò lu etí mi, mi ò lu etí mi. Ìdí ni pé ní ilẹ̀ Yorùbá, nínú àṣà wa, a gbà pé ọmọ kan mọ́ ni ọmọ ọkùnrin tí ó ba lu etí. Eti lulu jẹ́ oge fún àwọn obìnrin sọ́ tí kò sì ṣe ọkùnrin bẹ́. Ọkùnrin tí ó ba lu etí ní ilẹ̀ Yorùbá, àwọn àgbàlagbà àtàwọn ọmọ kékeré ata àwùjo ọ̀ kò ní fojú re wo irú ẹni bẹ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo oun ọ̀ṣọ́, oun ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí i aṣọ gidi, bàtà gidi àti fìlà tó jojú ń gbèse. Kò s'oun ọ̀ṣọ́ mìíràn èyí tí mo fẹ́ràn tójú àwọn èyí tí mo ti dárúkọ wọ̀nyí yàtọ̀ sí ago ọwọ́ tó rẹwà dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn. Bóyá kí n tì ẹ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà mo mọ̀ bẹ ní ilé ìjọsìn. Ìdí ni pé nígbà tí ẹlẹ́dàá dá mi ní olórí nínú ìjọsìn mii ẹni tó jẹ́ aṣáju tí ń ṣáju fún àwọn olùjọsìn nímí. So mo ti gbọdọ̀ wà ní ilé ìjọsìn kó tó di pé àwọn tó, àwọn tí aa ṣáájú fún wa dé.

Epo ọkọ̀ jẹ́ ohun gbòógì tí ọkọ̀ máa ń lò láti kúrò níbi kan lọ ibi kan. Láìsí epo nínú mọ́tò, ọkọ̀ kò lè lọ sí ibi kankan. Mo sì ń bẹ Adẹdá ko ra ọkọ̀ íre fún èmi náà. N kò tíì ní ọkọ̀, mò ń fowó wọ ọkọ̀ ni.

Rárá o, èmi kì í mu ogùn lójoojúmọ́ yàtọ̀ sí ìgbà tí kò bá sí àlàáfíà tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ ní ara mi. Ni ìgbà tí àìsàn bá yọjú ni mo máa ń lo oògùn. Oògùn sì jẹ́ nǹkan tí a máa ń lò láti diwọ́ àìsàn àbí láti tọ́jú èyíkéyìí àìsàn tí ó bá yọjú sí wa lójijì.

Pizza jẹ́ oúnjẹ èyí tó jẹ́ pé àwọn òyìnbó ni wọ́n gbé wọ ìlú wa. Kò sí nínú oúnjẹ tí àwọn bàbá bàbá wa ń jẹ tẹ́lẹ̀. Ó jẹ́ oúnjẹ kan tí mi ò fẹ́ràn, mi ò dẹ̀ kín ń jẹ ẹ́, mi ò sì jẹ́ rí. So mi ò fẹ́ràn rẹ̀ rárá.